Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ nítorí ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ jẹ́ àwọn ẹ̀rọ tí kì í pariwo. Bo ya bí i sólà àbí inverter tí à ń gbé sórí ilé tó jẹ́ pé bá bá fẹ́ táná sílé kò ní dùn. Ẹni kankan ò ní mọ̀ ibi tí agbára iná tó tàn sínú ilé tí òun wà nítorí pé kò dùn, kò pariwo, kò ṣe nǹkan kan. Àpẹẹrẹ ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ọ̀wọ̀n mìíràn ni bí kọ̀mpútà ta lè kíri, bí a bá kó gbé sínú báàgì kò ní pariwo àti bóyá tí ọ̀rọ̀ bá wọlé sí i lórí tó kàn fẹ́ dùn kíńkín ní, bí ènìyàn kò bá rí ẹni tó ń tẹ̀ kò lè mọ̀ pé òun tó ń ṣe ni. Àná ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ mí tí mo tún lè fún yín la pere ẹ ni fóònù tí ẹ ń gbé ká náà. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ni. A lè pe ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ní tẹkinọ́lọ́jì ìgbàlódé. Àwọn bíi ayára bí àṣá, ẹ̀rọ amóhùnmáwòrán bí ó bá wà níbi tí ó wà bí ẹ kò bá tẹ kò lè dùn. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ni òun náà. Àfi tí amóhùnmáwòrán bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ni ó máa ń dùn. Kò dàbí ẹ̀rọ jẹnẹrétọ̀ àbí ẹ̀rọ ìfamiṣókè tó jẹ́ pé ká bá ti bẹ̀rẹ̀ sí ní lo, dídún ni yóò máa dùn tí yóò máa pa àríwó. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ nítorí gbogbo ayé ti di ayé tẹkinọ́lọ́jì. Ayé tó jẹ́ pé bó bá ti ẹ̀ mọ̀ nípa tẹkinọ́lọ́jì àfi kò kó. Ọ̀pọ̀lọpọ̀ tẹkinọ́lọ́jì dẹ́ lo jẹ́ pé ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ni wọ́n. Wọn kì í pariwo, wọn kì í dùn, wọn kì í ṣe nǹkan kan. Àpẹẹrẹ ru ẹ náà ni ẹ̀rọ ta fi ń bu omi sí kọ́ọ̀bù, èyí tí à ń pè ní síwa dispẹnsà tí a fi ń bu omi sí nu ìfẹ́. Ẹ̀rọ lo un náà ṣùgbọ́n ò dákẹ́jẹ́jẹ́. Kò dà bẹ́ yẹn tẹ́, ọmi ní yóò ní kò ní pariwo. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ mí tí mo tún máa ń lò dáadáa òun ni ẹ̀rọ ta fi ń gbálẹ̀ nínú ilé èyí tí olóyìnbo ń pè ní vacum cleaner. Ẹ̀rọ yìí lẹ́yìn kókan rọra máa dún, kò pariwo, kì í han ní léti, kò dà kí dáni láàmú. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ni. Paápa, kò dà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ tí à ń lò láàyè òde òní tí a fi ń ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọ́n. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ni wọ́n. Látìgbà tí ayé tìẹ̀ tí wá dà ayé káfún ò rùn ká fi ṣe àgbára àwọn nǹkan tá nlò nínú ilé. Bí ka fo ò rùn tán iná sílé àbí ka fo o run bo rùn ṣe ká fò o rùn fún iná torchlight ni àgbára àbí kí ká fo ò rùn ṣe gba ká fún ò rùn ṣe àgba. Látìgbà tó òrò orun ti dé láti ń fi ọ̀run ṣe agbára. Ni ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ti wọ́pọ̀ ní àgbáyé.mi dẹ̀ lé rò pé a lẹ́ni tí kì í lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ó ti lè wù kó kéré, bó ti lè wù kó tóbi. Àǹfààní ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ pọ̀ kì í pariwo nínú ìlú, kì í fi èéfín síta èyí tó lè fa toxin àti èyí tó lè fa ìdọ̀tí sínú afẹ́fẹ́ tí à ń fà tó ló yìnbó ń pè ní toxin. Ìdọ̀tí inú afẹ́fẹ́ yẹn dẹ̀ máa ba bí Ọlọ́run ṣe bá wa dá afẹ́fẹ́ wa, bó ṣe bá wa dá agbègbè wa dáadáa, yóò fa àǹfààní jẹ́. Kì í fa orúkàn bẹ́ ye. Kò kí ń fa àìsàn nítorí pé tí èéfín bá wà nínú ìlú tí àwọn èèyàn ń fa à sí imú, àìsàn yóò máa ta ra bẹ̀ jáde àìsàn bí àìsàn kòkòrò jẹ́jẹrẹ. Tí èèyàn bá lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ kì í fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ dẹ̀ ni kì í pariwo sí etí, kì í ṣe èyí ta a máa tan ẹ̀rọ jẹnẹrétọ̀ tó jẹ́ pé tán bá pa, ètí akọ́kọ́ dún gbárù kó tó padà wá lé. Kì í ṣe ti ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ eṣẹ púpọ̀.

Ë! Òní ero mi fún iṣẹ́ ọjọ́ iwájú mi pọ̀ o. Inu mi dè dun pè bi mi ní ìbẹ̀rù. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú. Àkọ́kọ́ ni, nurse tí mo n ṣe. Ó jẹ́ iṣẹ́ kan pàtàkì gbóògì tí mo mo pe pelu ase màá mọ̀ pé olódùmarè. Mo máa fi ṣe ọmọ ojú iwájú. Ṣùgbọ́n èmi máa fi jẹ gbígbó gba ètì rẹ̀ bí àwọn fẹ́ fi jẹun. Bí wọ́n le mú gba ètì rẹ̀ bí àwọn fẹ́ fi jẹun. Ẹ ká wọn ṣiṣẹ́ ní ọsi bítù kí àwọn máa tọ́jú aláàárẹ́. Ṣùgbọ́n ìwé, ìròyìn mi, èrò ń gba mi fún iṣẹ́ nurse. Ó fẹ́, ò ga gbogbo bẹ́ẹ̀ ni. Ó wù mí lọ́kàn mo si be olódùmarè kó ṣe ní irorun funmi. Iṣẹ́ technology àti iṣẹ́ nurse mo fẹ́ fi wọ́pọ̀ pẹ̀lú ara mi. Kí ń máa gbé lé ìlú kan. Kí ń máa gbé lé mi ṣiṣẹ́ nursing kí sì máa se pẹ̀lú iṣẹ́ technology kí sì máa pa owó gidi, kí sì máa pa owó lóríṣiríṣi currency. Naira ni, euro ni, pounds ni àti gbogbo ẹ̀yà owó tí wọ́n náa ńi gbogbo agbaye. Nínú ilé yìí, nínú ìyara yìí, láì dààmú jú, láì dààmú jùlọ, láì ṣewahala ju. Ẹ̀rọńgbà mí ní iṣẹ́ ọjọ́ iwájú mi. Tí n ṣe lé, kí n máa fi bẹ́ẹ̀ kí n máa fi ṣe dáadáa sí ńu ilu mi. Kí n máa fi bẹ́ẹ̀ kí n máa fi ṣe dáadáa sára ilé. Kí n máa fi ṣe dáadáa sí wá. Kí n máa fi tọ́jú ara mi. Ẹ fi tọ́jú ara ẹ, ẹ fi tọ́jú ojúlumo. Ó sì wù mí kí gbogbo tó ṣe nínú èrò mi, gbogbo tó ṣe wù mí lódì yìí. Kò má jẹ́ mi nìkan ni màá ṣe. Tí n bá bẹ̀rẹ̀ tò àti fi kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ, ká wọn náà lé ri dáadáa ṣe nílé ayé wọn. Béèni èrò ń gbà mí fún iṣẹ́ ọjọ́ iwájú mi pọ̀. Èrò ń gbà mí fún iṣẹ́ ọjọ́ iwájú mi. Láàlá kọ́ ni nursing technology. Kó wù mí kí n jẹ́ onkoòwé tí màá máa fi ìwé láwọn ènìyàn loju láti mọ bí wọ́n ṣe máa rìn irin àjọ ayé wọn. Láti mọ bí wọ́n ti máa gbé lé ọkọ. Láti mọ bí wọ́n ti máa ṣiṣẹ́. Láti mọ bí wọ́n se máa ṣe gbogbo ohun tó múni dára. Ohun tó mú, tó mú ń ko dára fún ni láyé. Ó wù mí bé, ó sì tún wù mí kí n jẹ́ ontajà lórí ayélujára. Kí n máa ta, kí n máa ra kówo máa wọlé. Kí n sì máa fi ọ́wo ṣe dáadáa sí ńbú mi àti gbogbo agbègbè tí ń bá wà àti kí n sì máa ṣe dáadáa fún gbogbo awọ̀n tí ó bá wà ní agbègbè mi. Ó wù mí kí n jẹ́ olórí níbi kibii tí ń bá wà. Lára iṣẹ́ kan gbòógì tí ó wù mí ní ọjọ́ iwájú mi lánàá ni. Kí n máa fi dáadáa mi kó kí n jẹ́ àríwó koṣe dáadáa fún àwọn ènìyàn. Kí n jẹ́ eníyan gidi tí ayé máa máa gbé ẹsẹ̀ lé ìpasẹ̀ tí ń bá gbe kuro. Ó wù mí kí n jẹ́ eniyan nlá. Kí n jẹ́ gbogbo ohun tí ń bá ṣi ń ṣe láyé. Ó wù mí kí n jẹ́ ẹni tó mọ̀ ọ́n dijù dijù. Kí n jẹ́ pé tó bá ṣe tó bá ta kókó, wọ́n á ní e lo ba, e lo pé lágbajá wa. Ó wù mí ṣe dáadáa. Ó wù mí kí n máa pàdé òkìtì bí iṣẹ́ tí mo ṣe fẹ́ ṣe. Mo ṣe fẹ́ kọ tó. Ó wù mí kí n máa pàdé àtúnjí kí n máa ti fọn tètè rẹ̀. Keledua ló jọ àṣẹ nínú èmi fún mi? Àwọn oní ìbànújẹ́ àkọ́kọ́ trade master of none. Gbogbo iṣẹ́ ló ń ṣe kò sì tó mọ̀ dájúdájú níbẹ̀. Ṣùgbọ́n wù mí jẹ́ pé gbogbo iṣẹ́ tí ń bá ṣe láyé, ó ti lè wọ́n kó pọ̀ tó. Ká lọ báré ká òun. Kí n tẹ̀mọ́ tí ń tẹ̀yìn pé tó bá rúfú fún mi, wọ́n á yán mi tìrẹ níná. Kí ni mo lè ṣe? Ọṣọ́ bú.

N kò ní àwọn ẹ̀rọ ológbó ní ilé mi. Ẹ̀rọ ológbó kan ṣo tí mo ní, òun ni aago ológbó, tó jẹ́ pé tí èèyàn bá wọ̀sọ́wọ́, yóò ka iye èrìn tí èèyàn rìn nígbà tí èèyàn bá wọ. Ó lè ka mimi lọ sókè, mimi lọ sí òdo èèyàn, ó lè ka bí ẹ̀jẹ̀ èèyàn ṣe ru sí, bó ṣe ga ni, bó yóò lọ ge, bó yóò lọ le. Ó lè bá èèyàn wo ago, èèyàn lè fọwọ́ tẹ́ ẹ lójú, èèyàn lè fi pè gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ológbó kan ṣo tí mo ní ni yẹ̀n, òun náà ni aago. Kayorish kò ní ẹ̀rọ ológbó mìíràn ní ilé. N kò tíì ní òwo tí-- òtóbẹ́ tí mo lè fi ní ẹ̀rọ ológbó ní ilé mi, ṣùgbọ́n mo ń bẹ́ lohun pé láìpẹ́ láìjìna kí Elédùmarè kí ó ṣe, kí Elédùmarè kí ó ṣe owo ẹ̀rọ ológbó fún mi.

Bẹ́ẹ̀ni o. Ah! Mo fẹ́ran oúnjẹ tí ó ní ata Súwésúwé ṣùgbọ́n kì í ṣe oúnjẹ tó ní ata púpọ̀, torí pé tí a bá jẹ́, a máa yáta yáa yòó rárá. Mo fẹ́ran oúnjẹ tí wọ́n ń ṣe tata inú ilẹ̀ bá eèlò dọ́ gba tí kò tà jù, tí kò dẹ̀ tutù mini mini jù, oúnjẹ tó láta, oúnjẹ tó dùn, àga àga kó wá, kán wá sèé, kó jẹ́ ẹwà tó ń sè, tó ki pọ́pọ́, tata inú rẹ̀ pọ̀ jù tí ó dẹ̀ kéré jù. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an. Ṣùgbọ́n èmi ni ká jẹ́ bí ibi bisikí i, ká jẹ́ bí índómì, ká jẹ́ bí sìpàgẹ́tì tó máa ń ṣe tí kí ì láta púpọ̀ nínú ì, tàbí ká jẹ́ bí ṣàwámà, písà. Èmi ò ka wọn yen o, ṣọ oúnjẹ o. Ìpanu ni mo kà wọ́n sí. Kò sí ìdẹ́ ìdẹ́jẹ báyẹn ná. Ṣùgbọ́n oúnjẹ tó ń sè tó láta nínú, ah! Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an torí èmi jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ oúnjẹ gidi. Ohun tí èmi dẹ́ ká sí, ohun tí èmi dẹ́ ká sí oúnjẹ gidi ni bí àwọn oúnjẹ tí wọ́n ń sè tó láta nínú, àwọn oúnjẹ àgbéléṣè kì í ṣe oúnjẹ tí ara ní ta.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, pàápàá àjùlọ gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ láti ilẹ̀ wa. Òníṣẹ́ nọ́ọ̀sì ni mí, kò sí ibi tí iṣẹ́ ò lè gbé mi lọ. Kódà bó ṣe kúrò ní Nàìjíríà tí mo wà yìí lọ sí ìlú òyìnbó, èyí ti í ṣe UK, Canada, àbí Paris, àbí níbikíbi, kò sí ibi tí iṣẹ́ mi tí mi ò ní ẹ̀tọ́ àti fẹ́ iṣẹ́ mi sí, nítorí pé iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí ó fẹ̀, tí ó gbòòrò lóde pé gbogbo ibi tí n bá dé pẹ̀lú àṣẹ ilédùmarè ni wọ́n máa nílò rẹ̀. Kódà bó ti wù mí, kò wùn mí kí tí n bá fẹ́ ṣiṣẹ́ yi rára, kò wùn mí kí n ṣe ní ilẹ̀ wa níbí. Ó, mo lè máa gbé ibí o, ṣùgbọ́n kí n máa gbé bí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, kì í ṣe màá ṣiṣẹ́ fún ìlú òyìnbó tí kì í ṣe ìlú kan àbí ìlú méjì. Kì í n de lówó lọ́wọ́ láti lọ sí oríṣiríṣi ìlú òyìnbó tó bá wùn mi Mo ní ẹ̀tọ́ láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn o, èyí Canada. Kódà tó bá jẹ́ pé kúrò nílùú ìlú tí mò ń gbé yìí lọ sí ìlú èkó, ìletò àbí àwọn ìlú kéérèje, àbí àwọn ìlú ńláńlá ní àárín ìpínlẹ̀ ògun ni tàbí orílẹ̀èdè yìí, mo ní ẹ̀tọ́ láti fẹ́ iṣẹ́ mi síbò mí. Nítorí pé fúnra lára iṣẹ́ mi, iṣẹ́ ìjọba ni, o lè gbé mi kúrò níbí, ó gbé ni lọ sí ìlú Abuja àbí kó gbé ni lọ sí ìlú Èkó. Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn.

N kò fẹ́ràn àti máa lọ sí ilé ìsẹ̀mbáyé o. N kò nífẹ̀ẹ́ rẹ̀ rárá. Kódà mo ríi bí ǹkan idòtí, mo ríi bí ǹkan tó jẹ́ pé èèyàn kan ń fi àkókò ṣòfò lórí rẹ̀ ni. Nítorí pé ìsẹ̀mbáyé tí a gbé kalẹ̀, àwọn ère tó ń gbé kalẹ̀ tó ń fi epo sílórí, tó ń fòmi sílórí tó jẹ́ pé wọn kò le gbọ́wọ́, wọn kò le gbèsè, ǹtẹ́ fún wọn, ǹtẹ́ gbé síbẹ̀ fún wọn ti ẹni ki won máa jẹ. Ǹtẹ́ fún wọn, ǹtẹ́ gbé síbẹ̀ ti ẹni kó won máa jẹ. Bo bá n rùn ni, bo bá n yọ̀ din, wọn kò le sọ pé nǹkan báyìí, o ní kí n lọ sí ilé ìsẹ̀mbáyé àti pé bó ṣe wá yẹn gan, o máa ń dẹ́rù ba ni. Bo ṣe wá yẹn kò, kò, kò ń ṣe ilé tó mọ́. Lójú lókàn ni gbogbo ọna kò mọ́. Bí èèyàn bá debẹ̀, ẹ̀rù a máa ba ni, jìnijìni a máa mú ni. Nítorí àwọn ẹ̀mí kan, àbí ekèji tó wà níbẹ̀. N kò fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé o. Bẹ́ẹ̀ni. Ọmọ Yorùbá pọ́nńbélé ni mí. Ìsẹ̀mbáyé dé o wà lára àwọn osiṣe wa, ṣùgbọ́n mo lérò pé ọ̀làjú ti dé. Bóya lára ẹ̀mí tí Olúwa fi ẹ̀sìn ọ̀làjú ké. Èyí tí í ṣe Mùsùlùmí, isilaamú ni èmi jẹ́. Fún ìdí èyí, n kò, nǹkan tí è ni nífẹ̀sí n kò yọnú síi rárá gẹ́gẹ́ bí Mùsùlùmí. N kò lẹ́tọ̀ọ́ láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Bẹ́ẹ̀ ni. N kò kì n lọ, n kò fẹ́ràn rẹ̀, n kò, n kò lórí. Bàbá mi àti ìyá mi o mú mi lórí. Ẹ̀mí fúnra mi náà sì dàgbà. Mo mọ̀ pé n kò fẹ́, n kò sì lọ rí. So n kò fẹ́ràn àti máa lọ sí ilé ìsẹ̀mbáyé kankan. Kí eledùa máa gbé mi débi tíì máa ta-- èyíkéyìí àwọn àṣà àti ìṣe wa tí a bá ń ṣe tí kò bá tako ẹ̀mí mi tí kò tako ìlànà ẹ̀sìn mi, n ó ṣe é. Kódà wọn ó ṣàjọyọ̀ inu mi yoo dun. Ṣùgbọ́n èyí tó bá ń ṣe, tó bá tako ìlànà ẹ̀mí mi àti tẹ̀sìn mi kò ní bá won ṣe. Fún ìdí eyìí, n kò fẹ́ràn àti máa lọ ilé ìsẹ̀mbáyé o. Ẹ̀ṣẹ̀un púpọ̀. Gidi gan ni. Ẹ ṣé.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Kódà mo jẹ lára àwọn ènìyàn tó nígbàgbọ́ pé òwúrọ̀ lọ́jọ́ ẹni máa rìre. Ẹni máa rìre, ká tètè jí, ká ṣèbà òwúrọ̀. Òwúrọ̀ lọ́jọ́, mo de jẹ́ lára àwọn tó nígbàgbọ́ pé ẹni bá yá ni pe ńlé. Á yá orùn, pe l'òkò. Mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù torí èmi nígbàgbọ́ àti àfọkàn sí pé bí ènìyàn bá tètè jí, á tètè ṣe ohun tó bá fẹ́ ṣe, á tètè dé ibi tó bá fẹ́ lọ, bóyá ilé ẹ̀kọ́ ni àbí ilé iṣẹ́ àbí ibi kibi tí ó bá fẹ́ lọ. Èmi jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ pé kùtùkùtù. Nígbà mí ò pẹ́ mi jù láago mẹ́rin, mo ti jí. Ó wá pẹ́ mi àìrúérì, aago márùn-ún, aago márùn-ún abo bóyá tí wọ́n bà mí nǹkan kan ṣe lóru rára tí mo dee wọ́ pé kí n fara lélẹ̀ kí n simi ká ra mi sílé. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo ti máa ń jí ní àkókò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mi yóò sì máa sùn torí èmi nígbàgbọ́ pé ní gbogbo ìgbà, nígbà tí gbogbo ayé bá ń sùn, bí mo bá jí, mo bẹ̀rẹ̀ síí bẹ ọlọrun tòún ṣiṣẹ́. Bó pẹ́, bó yá, àdúrà rẹ á gbà, iṣẹ́ rẹ á dee, aju ṣiṣe, ọnà á là. Ṣùgbọ́n àwọn tó bá rí ẹ, tó ọna bá bẹ̀rẹ̀ sí ní là, wọ́n ò ní mọ̀ pé ohun tó ti fi gbogbo ọjọ́ ayé rẹ bẹ ọlọrun tó ti fi ń ṣiṣẹ́ fún ni. Wọn á rò pé o kan jì, o bọ́là. Èmi jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn tí ó máa ń jí kùtùkùtù torí mo nígbàgbọ́ pé òwúrọ̀ lọ́jọ́

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò, àgbàlá àgbà tó jẹ pé tí ń bá gbé lẹ̀, bó jù bá ń rọ̀, ibẹ̀ ni a máa dá mi sí. Kí ló dé fàá tí mo fi ní àgbàlá yìí ni pé àdúgbò àti agbegbe tí mò ń gbé ni Abẹ́òkúta, òkúta pọ̀ níbẹ̀, báa bá gbémi, gbémi, báa gbelẹ̀, gbelẹ̀, a kì í tètè kan mi. Ọ̀nà wo wá ni à ń gbé gbà tí a fi ń gbé ayé ìgbé irọ̀rùn níbẹ̀. Ohun náà ni pé ìwọ̀nba omi ti a bá rí ká máa rí jọ, àgàgà ní àsìkò òjò, ọ̀pọ̀lọpọ̀ gbogbo ilé ni ó ní àgbàlá. Alárẹ̀ mọ́lẹ̀ ni, àwa fi páànù gba lẹ́gbẹ̀ẹ́ gbẹ́. Páànù ta fi gba lẹ́gbẹ̀ẹ́ gbẹ́, àwa ṣe ẹnu páànù orí ilé, a ṣe gọ̀ǹgọ̀ sí inú àgbàlá náà, tó jẹ pé bó ojù bá ti ń rọ̀, ta rà nínú àgbà yẹn ni ó máa ṣe síi. Báa bá fẹ́ wẹ̀, báa fẹ́ bọ́jù, báa fẹ́ fọṣọ, bó dà bá bà yàgbẹ́ tán, ta fẹ́ tún rán ṣe, òhun ni omi i la máa ń lò. A kì í fọwọ́ kan omi tààrà, ká máa fi mu àbi ká máa fi dáná. Àgbàlá òjò yìí de jẹ ohun tó máa ń ràn wá lọ́wọ́ gidi gan, pàápàá jùlọ ní àsìkò ọ̀dà. Àsìkò ọ̀dà yìí, ti ójo bá ti rọ̀ sẹ́yìn sẹ́yìn, la tí máa ń tọ́jú iru omi bẹ́ẹ̀ síbẹ̀. A fọ́ àlọ́ mu si, a fi sè, a lò, a wá gbọn ọ̀pamọ́. Tọ́ dà bá dé, a máa lò dí e di ẹ̀ kò tó tán. Bóyá eledua tun ti jẹ́ kárí ìbò miì rí omi pọ́n. Bẹ́ẹ̀ ni, kó dà pé gbogbo ènìyàn ló fẹ́ ní àgbàlá òjò ní agbègbè tí mò ń gbé, èmi náà sì jẹ́ ọ̀kan lára wọn. Nítorí pé bi a bá kọ́, bi a bá làa gbe agbala ojo Kí la fẹ́ má lò? Agbègbè tí à ń gbé kò s'omi, kó dà kò s'omi ló yẹ ka máa pe orúkọ ibẹ̀. Ẹ ṣeun.

Gẹ́gẹ́bí mọ ti sọ fún yín tẹ́lẹ̀ pé, nọ́ọ̀sì ni mí, alábẹ́ẹ́rẹ̀ ni mí. Mọ jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú dókítà tààrà láti jẹ́ kí ara ẹni tí kò bá yá, pẹ̀lú agbára Ọlọ́run kí ara wọn kó yá. Gbogbo ohun èlò tí a ń lò ni ó ṣe pàtàkì. Kò lè sọ pé nkán ṣe pàtàkì ju nkán lọ. Ṣùgbọ́n tí a bá ní ká wo gbogbo ilé ìwòsàn kò ni ó ní àwọn ẹ̀rọ ńlá, ńlá, ńlá, ńlá, ńlá, ńlá, lóòótọ́ àwọn ẹ̀rọ náà ṣe pàtàkì, ṣùgbọ́n gbogbo ilé ìwòsàn ko ló ní i. Àwọn ǹkan kan wà tó jẹ́ pé nígbà tí pàjáwìrì bá dé, bó bá pe ẹ ní nọ́ọ̀sì, ò gbọdọ̀ má ni lọ́wọ́. Àwọn náà ni bí ẹ̀rọ tí a fi ń wo bẹ́je ṣe ga sí. Àwọn náà ni àwọn abẹ́rẹ́ kan tó jẹ́ pé tí pàjáwìrì bá dé, abẹ́rẹ́ yẹn ni a kọ́kọ́ fún ẹni náà bóyá ó dákú ni, bóyá ó ń bì ni, bóyá ó ń ṣe ǹkan ni. Àwọn abẹ́rẹ́ irú bẹ́ẹ̀ gbọdọ̀ wà lọ́wọ́ wa. Àwọn tí a fi ń gun abẹ́rẹ́ náà, èyí tó dàbí píìnì tí à ń pè ní needle àti syringe èyí tí a fi ń fa àti àwọn òwú, gbogbo rẹ̀ ni ó gbọdọ̀ wà ní ọwọ́ wa tí a jẹ́ nọ́ọ̀sì. Ta bá wá fi àwọn yẹn lẹ̀ ká wa bọ́ sórí àwọn tó ga, tó ga. Àwọn yẹn bií, páànù tí a fi ń tọ́jú afẹ́fẹ́ èyí tí à ń pè ní oxygen cylinders. A gbọdọ̀ ní ìyẹn náà lọ́wọ́. Ṣùgbọ́n ìyẹn àmọ́ ni ara ẹran ló wà. Ṣùgbọ́n gbogbo ilé ìwòsàn kò ló ní àwọn ohun tó ṣe pàtàkì jù lọ. Òun ni abẹ́rẹ́, ohun tí a fi ń yẹ bára ọmọ tí ń gboná wò, èyí tí à ń pè ní thermometer àti ǹ ta fi ń yẹ ẹ̀jẹ̀ rere wò àti àwọn abẹ́rẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé tí pàjáwìrì bá dé, èèyàn a lè rí ìfun ẹni tààrà é koyà kí a tó gbé dé ibi tí ó ti máa gba ìtọ́jú tààrà àti gbogbo àwọn ohun tó gbọdọ̀ wà nínú ike àbí trolley tí à ń pè ní first aid box bí i bandage, bí i hydrogen, omi tí a fi ń fojú eegun, bíi àwọn tí a fi ń dá ejẹ àti ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀.

Mo máa ń ṣe irun mi ní ọ̀dọ́ ẹni tí ó máa ń bá mi ṣé. Ni ọ̀pọ̀ ìgbà ẹni tí ó máa ń bá mi ṣé máa ń wá bá mi ṣé ní ilé mi. Mo sì jẹ́ ẹni tó jẹ pé mi kì í fi irun kún irun. Irun mi bẹ́ẹ̀, làsán ni mo máa ń ṣe. Ni ọ̀pọ̀ ìgbà, kòlẹ́sẹ̀ ni mo máa ń fi irun mi dì. Nítorí pé mo jẹ́ ẹni tí ó ń lo ìbòrí, Mùsùlùmí ni mí. Tí mo bá ti lo kòlẹ́sẹ̀, yóò, yóò dùn wọ pẹ̀lú ìbòrí mi ju kí n ṣe irun kó ṣe gágárà sí abẹ́ ìbòrí mi lọ. Mo máa ń ṣe irun mi, nígbà mí, wọ́n a dẹ̀ ṣe pàtẹ́wọ́ tàbí kí n ṣe kọjúsọ́kọ. Ṣùgbọ́n n kò jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ṣùkú rárá. Kò le irun ti ọdún tí mo wà tí mo ti ṣe ṣùkú gbẹ̀yìn. Iye tí mo dè máa ń fi ṣe kò ń ṣe owó rẹpẹtẹ́ nítorí pé irun tí èmi náà máa ń ṣe kò pọ̀ rẹpẹtẹ́. Ṣùgbọ́n nígbà tí a bá fẹ́ ṣe ohun ayẹyẹ, ní mo máa ń ṣe irun tó pọ̀. Ṣùgbọ́n kò sì bo ṣe fẹ́ pọ̀ tó n kì í fẹ́ fi irun kírun. Àwọn ọ̀nà tí wọ́n máa ń ṣe irun mi sí yálà kí n ṣe kòlẹ́sẹ̀ tàbí pàtẹ́wọ́ tàbí kọjúsọ́kọ. Ni ìgbà mí, mo máa ń ṣe ipakọ ẹlẹ́dẹ̀ àbí korobá àwọn irun tí mo máa ń ṣe ni, ẹ̀ṣọ́.

Ọwọ́ ọ̀tún ni mí o, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò tààrà. Mo fẹ́ jẹun ni, mo fẹ́ fa'bọ́ ni, mo fẹ́ ṣe gbá ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọwọ́ ọ̀tún mi ni mo máa ń lò. Ṣùgbọ́n mo fẹ́ ṣe ohun tó dàbí ohun ẹlẹ́gbẹ̀ẹ́, bí i pé ká ní mo lọ ilé ìgbọ̀nsẹ̀, mo fẹ́ túnra mi ṣe, àbí mo fẹ́ mú nǹkan tí mo rí pé àyọ̀ mú dọ̀tí, èmo máa ń lo ọwọ́ ọ̀sìn. Ṣùgbọ́n gbogbo ohun tí n bá fẹ́ ṣe lọ́pọ̀lọpọ̀, ọwọ́ ọ̀tún mi ni mo máa ń lò. Mo fi ń jẹun wọn, wọn ni mo fi ń fọṣọ. Kódà o jẹ́ nǹkan gbògìí lára ọwọ́ tí mo máa ń lò fi ṣe gbogbo nǹkan. Ọ̀un fi ń kọ̀wé, Ọ̀un fi ń gbálẹ̀, Ọ̀un fi ń ṣe gbogbo nǹkan. Ọwọ́ ọ̀sìn mi, bóyá mo ṣe nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ tán mo fẹ́ tún ṣe, àbí mo fẹ́ ṣe ohun tó rí ra, ọmọ ni mo máa lo ọwọ́ ọ̀sìn mi fún.